Nígbà wo ni o má ń fà? Nígbà mi, nígbà tí màá fà ń gbà mi, nígbà tí màá lọ sí ilé ìwé àbí ibi iṣẹ́, àbí nígbà tí mo bá máa lọ kí ọ̀rẹ́ mi tàbí ẹ̀gbọ́n mi ní àdúgbò àbí nílé kejì mi, nígbà náà ni màá fà àwọn ènìyàn dání àbí màá fà àwọn ènìyàn lọ sí ibi iṣẹ́ nítorí pé mi ò fẹ́ ohun tí màá dárí àbí tí màá dá jẹ àbí tí màá dàgbà àbí tí màá dá lọ sùn nígbà mi. Nítorí náà ni mó ṣé màá mú àwọn ènìyàn dání láti mú wọn tẹ̀lé mi lọ sí ibi tí bàá lọ nítorí pé mó jẹ́ èyàn kan tó láì kí ènìyàn. Mó nífẹ̀ẹ́ ènìyàn gan láti máa bá ènìyàn rìn ní gbogbo ibi tí bàá lọ. Nítorí náà ni màá ṣé mú àwọn ènìyàn dání.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Nígbà tí mo bá ti ní oníbàárà tí n bá fẹ́ lọ ra nǹkan lọ́wọ́ mi, àbí tí mo bá fẹ́, àbí tí oníbàárà bá fẹ́ ra nǹkan lọ́wọ́ mi nígbà tí a bá fẹ́ pàdé. Nítorí náà nígbà mí mo máa ti pe wọ́n sílẹ̀, àbí ọ̀wọ́n náà máa ti pe mí. Bí àpẹẹrẹ, boyà mo fẹ́ lọ ra fóònù ní ibi tó ti ń ta fóònù. Nígbà tí mo bá ti mọ address bẹ, ibi tí ibi ṣọ́ọ̀bù náà wà. Nígbà tí mo bá ti dé ibi ṣọ́ọ̀bù náà, mo máa pe ẹni náà. Nígbà tí mo bá ti pe ẹni náà, yóò sì jáde sí mi. Nígbà tó bá jáde sí mi, yóò sì gbé fóònù náà jáde. Nígbà tó bá ti gbé fóònù náà jáde, tí mo dẹ̀ sí wo fóònù náà, tó bá ti bá mi mu tí fóònù náà dẹ́ da púpọ̀, kíkò ṣohunkóhun tó n ṣe fóònù náà, màá sì fun lówo. Nígbà tí mo bá ti fun lówo, ó ti tán, a ó sì ṣe owo wa tán nihun.

Èdè wo ni mo fẹ́ kọ̀? Èdè tí mo fẹ́ kọ̀, èdè kíkọ jẹ́ ohun tí a máa ń kọ́ nígbà tí a bá ní ìdí tèmi. Nítorí pé bí mo ṣe wà mo ní ede tèmi tí a bí mi mọ iyẹn èdè Yorùbá. Àmọ́ nígbà mí tí bá ń lọ sí ìta àbí mo fẹ́ lọ bá àwọn ènìyàn, àbí mo fẹ́ lọ bá oníbàárà mi, àbí mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi níbòmí, àwọn èdè tí máa ń gbọ́ ni àwọn èdè Chinese àti àwọn èdè òyìnbó. Nítorí náà ó wù mí pọ̀ láti kọ́ èdè Chinese ní ìlú Chinese. Nítorí náà tó bá yá, tó bá pẹ́, tí bá ti rí owó má ti lọ sí, mo máa lọ sí China láti lọ kọ́ ìlú, láti lọ kọ́ èdè Chinese. Nítorí pé láìpẹ́ láì jìnnà, ọ̀lọ̀run yóò bùkún mi, màá sì r'owó lọ kọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà mi nítorí pé orin jẹ́ oun tí àwọn ènìyàn máa ń kọ láti ẹnu wọn láti jẹ́ kí inú èèyàn máa dùn àbí láti jẹ́ kí eré ìdárayá wà ní àdúgbò èèyàn àbí ní ibi iṣẹ́ èèyàn àbí ní ilé ìwé àbí lọ́dọ̀ rẹ̀ àbí ní ọ̀dọ̀ oun òbí. Nígbà mi orin ó jẹ́ oun tó máa ń múni dùn. Nítorí náà nígbà tí mo ti gbó yin kẹ́yìn ni ìgbà tí mo lọ sí inú ilé ìjọsìn, ìyẹn ni ṣọ́ọ̀ṣì mi. Nítorí náà nínú ibẹ̀ a máa ń kọ orin sí Olúwa, sí ọlọ́run àwọ́n Ọlọ́run. Nítorí náà níbẹ̀ ni mo ti gbọ́ ẹrin kẹ́yìn.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Nígbà mi ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí a máa ń rántí ní pé nígbà tí a bi ni ṣáyé. Nítorí náà ọjọ́ ìbí ó ṣe pàtàkì gan nínú ayé mi nítorí pé mi kì í fọ ọjọ́ ìbí mi ṣeré, mi ò kí fi falẹ̀. Nígbà mi mo máa ń ṣe ọjọ́ ìbí mi ní àárín èrò abí ní inú ilé. Àmọ́ ọjọ́ ìbí tí mo nífẹ̀ẹ́ jù láti máa ṣe ni èyí tí bá ṣe pẹ̀lú ọmọ bí mi tí mo ṣe níwọ̀nba, tí àwọn èèyàn ó fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ síbẹ̀ àbí ní ìta gbangba. Nítorí náà ọjọ́ ìbí mi nígbà tí bá fẹ́ ṣe, mo máa nífẹ̀ẹ́ kí a dáná. Mo máa nífẹ̀ẹ́ kara àkàrà òyìnbó àti àwọn ǹkan mìíràn láti fi jẹ́ kí inú mi dùn àbí láti gba olórí àbí àwọn tí wọn máa ń ṣeré ìdárayá.

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn. Kí ni oúnjẹ? Oúnjẹ jẹ́ oun tí a máa ń jẹ láti fi jẹ́ kí ara wa yá káákáà bí láti jẹ́ kí a fi dàgbà àbí láti jẹ́ kí fi a fi ni okun. Nígbà tí Ọlọ́run dá ọ̀run àti ayé, nígbà tó dá ènìyàn sínú rẹ̀, Ọlọ́run dá oúnjẹ pẹ̀lú ènìyàn láti máa jẹ́. Nítorí pé láìsí oúnjẹ, ènìyàn kò leè ní okun àbí agbára, àbí ènìyàn kò leè ṣe ohun koun. Nítorí náà oúnjẹ dára gan gidi gidi lára. Oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ òun ni ẹ̀gúsí àti àmàlà àti ẹ́dìyẹ. Nígbà mi, ẹ̀gúsí pẹ̀lú tọ́kì ó ṣe pàtàkì gan. Nítorí náà nígbà tí bá ń ṣe, nígbà mi mo máa ń pe àwọn ènìyàn àbí mo máa ń pe ọ̀rẹ́ mi kó wá bá mi jẹ́. Nítorí pé ẹ̀gúsí àti tọ́kì ó ṣe pàtàkì fún ànfàní ara. Nítorí náà mó ṣe fẹ́ máa fún ẹ̀gbọ́n mi, àbúrò mi, ìyá mi, àbí bàbá mi, àbí ọ̀rẹ́ mi tí ó bá nílò láti jẹ́ nínú rẹ̀.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù òun ni oṣù ọjọ́ ìbí mi, èyí tá mọ̀ sí oṣù September. Nítorí pé oṣù yìí jẹ́ oṣù kan tó ṣe pàtàkì fún mi. Nítorí pé ọjọ́ náà ni oṣù yìí ni a bí mi sí ayé. Oṣù yìí ni mo mọ ohun tó ń di ayé. Oṣù yìí ni mo kúrò nínú ìyá mi. Nítorí náà ló fi ṣe pàtàkì. Oṣù tí mo fẹ́ràn jù ju gbogbo àwọn oṣù tó kù lọ. Nítorí pé oṣù náà ó jẹ́ oṣù tí máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Abí oṣù yìí jẹ́ oṣù tí mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi, abí àwọn ẹbí mi, abí àwọn ara mi, abí àwọn ẹ̀gbọ́n mi, abí láti lọ síta, abí láti jáde lọ síta láti lọ gbádùn ara mi.

Mo máa ń padà àfojúsùn titi rẹ̀. Ní tòótọ́ mo máa ń ṣe padà àfojúsùn tita rẹ̀ nígbà mi nítorí pé àfojúsùn ó jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì gidi nítorí ọ̀rẹ́ àbí ará àdúgbò àbí ẹbí àbí bàbá àbí ìyá àbí ọmọ àbí àwọn ọ̀rẹ́ mi ní àdúgbò wọ́n ṣe pàtàkì gan si nínú ayé mi. Nítorí náà ni màá ṣe ń ṣe àfojúsùn tita mi nítorí pé àwọn èèyàn máa kọ́ mi bí mo ṣe le ṣe nǹkan àbí bí mo ṣe le gbé nǹkan gbà nínú ayé mi láì ní wàhálà àbí ìdààmú.

Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì, bẹ́ẹ̀ ni ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì wọ́n. Kí ni ìdáríjì? Ìdáríjì jẹ́ ohun tí a máa ń ṣe nígbà tí ènìyàn bá ṣẹ̀ wá, nígbà tí a bá ṣẹ̀ ènìyàn àbí tí ènìyàn tó bá ṣẹ̀ mi. Nítorí náà ìdáríjì jẹ́ ohun kan tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ẹ̀mí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, òun ni Ọlọ́run tí fi kọ́ mi pé gbogbo nǹkan tí ènìyàn bá ṣe fún mi, mo gbọdọ̀ máa dáríjì. Nítorí náà ló ṣe rọrùn fún mi láti máa dáríjì ènìyàn. Nínú ayé yìí mi ò tí rí ohun ko ohun tí ènìyàn le ṣe fún mi tí kò lè mú mi máa dáríjì nítorí pé ẹ̀mí Ọlọ́run ń gbé nínú mi. Agbára mi kọ̀, kì í ṣe ìmọ̀ mi, kì í ṣe okun mi. Àwọn Ọlọ́run ló fún mi ní ẹ̀bùn yìí láti máa dáríjì ọmọ là kejì mi nígbà tí ó bá ṣẹ̀ mi àbí nígbà tí ó bá ṣẹ̀ ká fún mi. Nítorí náà mi kì í bínú sí ènìyàn àbí mi kì í bá ènìyàn jà nígbà kúgbà.

Ìgbà mélòó ni o máa ń fọ ènìyàn lójoojúmọ́? Nígbà tí máa ń fọ èèyàn ẹyin lójoojúmọ́, ìgbà mélòó lọ máa ń fọ ẹyin lójoojúmọ́? Nígbà tín bá ń fọ ẹyin lójoojúmọ́, kíni ẹyin? Ẹyin jẹ́ ohun tí a fi ń jẹun. Ohun tí a máa ń fi n mu oúnjẹ nígbà tí a bá gbé oúnjẹ sẹ́nu. Ẹyin ni ohun tí a máa lò láti fi pa oúnjẹ náà papọ̀ àti láti máa run gudugudu láti kó tó di pé a gbé e mì. Nítorí pé tí a bá gbé oúnjẹ mì bẹ́ẹ̀ lai jẹ́, lai run lẹ́nu, ó ṣe àǹfààní, ó máa ṣe ìjàmbá fún ara ẹ̀ya ara, ẹ̀ya ara wa tó ń ṣojú ka tó ń ṣe ohun bí oúnjẹ ṣe ń gbà digest nínú wa. Nítorí náà ẹyin ṣe pàtàkì gan. Nígbà tí máa ń fọ ẹyin mi, nígbà kan ní ọjọ́ méjì àbí ọjọ́ kan ni máa ń fọ ẹyin mi. Nítorí pé mi ò fẹ́ jẹ́ kí ohun tí mo fẹ́ fọ ẹyin mi kó ṣe ìjàmbá fún ẹyin mi nígbà mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìkojú ìdènà ọkọ̀ nígbà tí àwọn ìdènà ọkọ̀ bá wà láyé? Ó kí èyàn ọkọ̀. Ọkọ̀ jẹ́ ohun tí a máa ń rà láti fi rìn láti ibì kan sí ibì kan àgàbí a bá ń lọ sí ibi tó jìnnà àbí ibi tí a mọ̀ pé ẹsẹ̀ wa kò lè dé àbí ojú wa kò lè dé àbí ọwọ́ wa kò lè dé àbí ara wa kò lè dé. Nítorí náà la máa ṣe ń ra ọkọ̀ láti gbé wa lọ síbẹ̀. Nígbà mi baba mi ní ọkọ̀, bí i ṣe máa ń dènà ọkọ̀ mi, òun ni pé mo máa ń tọ́jú ọkọ̀ mi. Mi kí ń jẹ́ kí táyà ẹsẹ̀ rẹ̀ kó bàjẹ́, mi kí ń jẹ́ kí ọ́ìlì kó gbẹ mọ́ inú ẹ́ńjíìnì rẹ̀. Nítorí náà, mo ò kí ń jẹ́ kí à nìyàn kó fara hà àbí kí ó fi nǹkan há lára. Nítorí náà ni mo ṣe máa ń dènà ọkọ̀ mi láti má lè fa ìjà bá fún mi àbí fún ẹbí mi àbí fún bàbá mi àbí fún ìyá mi àbí fún ẹ̀gbọ́n mi àbí fún àbúrò mi.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí kílàádù? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí kílàádù. Kí lámọ̀ tó ń jẹ́ kílàádù? Kílàádù jẹ́ ohun tó ń bẹ nínú òfurufú tí a máa ń tọ́jú fáìlì si àbí ta máa ń tọ́jú àwọn dọ́kúmẹ́ǹtì wa si àbí picture wa àbí orin wa àbí fídíò wa nígbà mí è tí a bà fẹ́ jẹ́ kí ó sọnù lórí fóònù wa, a máa ń tọ́jú rẹ̀ sínú kílàádù. Nítorí náà kílàádù nígbà mí mo máa ń lò nítorí pé kílàádù mi ó jẹ́ ibi kan tí máa ń tọ́jú ohun kan tí mò fẹ́ jẹ́ kó bàjẹ́ àbí tí mò fẹ́ jẹ́ kó sọnù àbí tí mò fẹ́ jẹ́ kó jiná àbí tí mò fẹ́ jẹ́ kó jí lórí fóònù mi. Nítorí náà mo ṣe máa ń lo kílàádù nígbà kúgbà àbí nígbà gbogbo. Nígbà mí tí bà fẹ́ lo kílàádù, mo máa mú fóònù mi. Nígbà tí bà ń mú fóònù mi, mo máa lọ sí ibi tí kílàádù náà wà. Nígbà tí bà ti dé ibi tí kílàádù náà wà, mo máa tẹ update àbí upgrading, níbẹ̀ ló máa ti gbà kó gbogbo àwọn nǹkan tí bà fẹ́ ṣe á kọ́ lọ sórí kílàádù mi láti tọ́jú rẹ̀ fún mi.

Akókò wo ni o fi ń ṣe Ìrẹsí? Nígbà tí mo, mo ń ṣe ọ́fíìsì ìrẹsí, nígbà tí mo máa ń lo àkókò, àkókò oríṣiríṣi ni màá ń lo láti fi ṣe ọ́fíìsì rẹ, ọ́fíìsì ìrẹsí. Nítorí pé nígbà tí o, ọ́fíìsì mi, àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Nígbà tí ọ́fíìsì, kí ni ọ́fíìsì? Ọ́fíìsì jẹ́ ohun kan tí àwọn ènìyàn máa ń lọ, ibi bẹ ni wọ́n máa tíí ń ṣe. Nígbà tí awon oníbàárà rẹ bá fẹ́ rí ẹ, won máa bèrè fún ọ́fíìsì rẹ àbí nígbà tí ọ̀rẹ́ rẹ, ẹ̀gbọ́n rẹ, àbúrò rẹ àbí Ọnkú rẹ àbí Àǹtí rẹ, tí wọ́n bá fẹ́ rí ẹ níbi iṣẹ́, wọ́n máa bèrè fún ọ́fíìsì rẹ. Nígbà mi n, ọ́fíìsì mi, ó máa ń ṣí ní ago mẹ́jọ nítorí pé ilé ìwé ni màá ń lọ. Nínú bẹ̀ ọ́fíìsì oríṣiríṣi wà n bẹ̀ láti máa lọ. Nítorí náà mi kì í fi ọ́fíìsì mi ṣeré àbí mi kì í fi í ṣeré pẹ̀lú ènìyàn kankan.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Nígbà tí kí lọ́ ń pè ní ẹ̀bùn, ẹ̀bùn jẹ́ ohun kan tí a máa ń rà láti ọwọ́ ara wa àbí àpò ara wa, àbí ta máa ń fi ọwọ́ ara wa ṣe láti fún ènìyàn tàbí ọ̀rẹ́ wa tàbí bàbá wa tàbí bàbì ìyá wa tàbí ẹ̀gbọ́n wa tàbí àbúrò wa àbí ẹ̀gbọ́n wa àbí arádúgbò wa àbí àwọn tí a jọ ń lọ sí ìjọsìn kan náà. Ẹ̀bùn ṣẹ́ pàtàkì nítorí pé àwọn ènìyàn fẹ́ràn ẹ̀bùn. Àga ọjọ́ tó bá ń ṣe, ọjọ́ ìbí àbí ọjọ́ ìkómọ àbí ọjọ́ ìgbéyàwó àbí ọjọ́ ìsìnkú, àwọn ènìyàn fẹ́ràn ẹ̀bùn loríṣìíríṣìí. Nítorí náà ẹ̀bùn tí màá ń fún àwọn ènìyàn, ó jẹ́ ẹ̀bùn tí mo máa mọ̀ pé ènìyàn náà tó nífẹ̀ẹ́ àbí tó nílò ní àkókò náà, òun ni màá fún ènìyàn nítorí pé mi ò gbọ́dọ̀ fún ní ẹ̀bùn tí ẹni náà ò ní lè dúpẹ́ àbí tí kò ní mọ̀ lórí. Nítorí náà ẹ̀bùn ṣẹ́ pàtàkì nínú ayé ẹ̀dá ènìyàn.

Kò ní àgbàlá òjò. Bẹ́ẹ̀ni mo, mi ò ní àgbàlá òjò nítorí pé mi mọ oun tó ń jẹ́ àgbàlá òjò. Kí ni àgbàlá òjò? Àgbàlá òjò jẹ́ oun kan tí mo mọ̀ àmọ́ gẹ́gẹ́ bí ohun náà ṣe lọ, àgbàlá òjò, ó jẹ́ àgbàlá ọjọ́ àbí àgbàlá òjò. Nítorí pé ọjọ́ náà ó jẹ́ oun tí èèyàn kò mọ̀ àbí oun tí èèyàn kò fi yè sí. Nítorí náà mi ṣe kì í ní àgbàlá òjò àbí ẹ̀gbọ́n mi kò ní àgbàlá òjò. Ìyá mi wọ́n ò ní àgbàlá òjò, ẹ̀gbọ́n àbúrò mi wọ́n ò ní àgbàlá òjò. Bàbá mi náà kò ní àgbàlá òjò. Nítorí náà ni mo ṣe ní àgbàlá òjò àbí ìtumọ̀ rẹ̀ gangan.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìpèsáyé? Iṣẹ́ ó jẹ́ ohun kan tí èèyàn gbọdọ̀ máa ṣe nítorí pé iṣẹ́ ló gùn iṣẹ́, tí ẹni tó bá ṣiṣẹ́ kò lè lo ọ́ lọ́wọ́ àbí ẹni tó bá ṣiṣẹ́ kò lè rí èrè ohun tó ń ṣe. Nítorí náà iṣẹ́ ṣe kókó. Àmọ́ júbẹ̀ lọ, ayé ènìyàn náà jẹ́ ayé tó ní ìtumọ̀. Ẹ̀yàn gbọdọ̀ gbé ayé tó ní ìtumọ̀, ẹ̀yàn gbọdọ̀ rí ògùlò, ẹ̀yàn gbọdọ̀ rí ohun tí Ọlọ́run ní pé kó ṣe láyé ṣe. Nítorí náà nígbà tí n bá ń ṣiṣẹ́, mo gbọdọ̀ tọ́jú ayé mi. Nítorí náà mo kọ́, mo ní àkọsílẹ̀ àbí igba àbí ìtàkùkọ̀ tí máa lọ fi ń ṣiṣẹ́ àti wípé tí màá tún yanjú ayé mi. Nítorí pé ayé mi ṣe pàtàkì gan fún mi.

Ṣé o ti dúró ilé lílo ẹ̀rọ ayára bí àsá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ ni, ìgbà míi ero ayára bí àsá ó jẹ́ ẹ̀rọ tí a máa ń lò láti fi ṣe ohun tí a bá fẹ́ jẹ́ kó yára tí a mọ̀ sí smart. Nítorí náà ìgbà mí, mo máa ń lo ọjọ́ kan láì lo ẹ̀rọ ayára bí àsá rárá nítorí pé gbogbo ènìyàn máa ń lo.

Ṣé o máa ń ṣe yoga? Nígbà mi, mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ yoga nítorí pé mi kì í ṣe yoga. Yoga jẹ́ nǹkan tí a máa ń ṣe ní àdúgbò, ní ìlú òyìnbó àbí ní òkè òkun. Nítorí rẹ̀ ní ilẹ̀ Yorùbá a mọ̀ nǹkan tó ń jẹ́ yoga. Nítorí náà mi kì í ṣe yoga, ẹ̀gbọ́n mi ò kí ń ṣe yoga, àbúrò mi ò kí ń ṣe yoga, ìyá mi ò kí ń ṣe yoga, bàbá mi ò kí ń ṣe yoga. Àwọn ọ̀rẹ́ mi náà ń ṣàṣà nínú wọn tí mo mọ̀ tó máa ń ṣe yoga. Nítorí pé yoga jẹ́ nǹkan tí kò gbójú mọ̀ ní ilẹ̀ Yorùbá. Nítorí pé eré àyà ìyára dára ara àwọn ìlú òkè òkun ni. Nítorí ná yoga ò ṣe, ṣe ohun tí mo máa ń ṣe rárá.

Irú kọ̀npútà wò ní ọ̀ ń lò? Kọ̀npútà jẹ́ ẹ̀rọ tí èyàn fi n ṣe nǹkan bíi pé ó fẹ́ ṣe lẹ́tà àbí ó fẹ́ ṣe dìsáìnì àbí ó fẹ́ tẹ nǹkan lórí cryptocurrency nígbà mí. Kọ̀npútà jẹ́ ẹ̀rọ tí èyàn ń lò láti fi bá èyàn sọ̀rọ̀ pẹ̀lú fídíò call àbí audío call àbí orí WhatsApp. Nígbà mí irú kọ̀npútà tí ma ń lò ó jẹ́ mọ kọ̀npútà tí mo fi n ṣiṣẹ́ ní àkọ́kọ́ tó yẹ. Kìí fi ṣiṣẹ́ àwọn bíi kọ̀npútà bíi Lenovo. Nítorí náà kọ̀npútà mi ó jẹ́ tẹ 360, ó ma ojú la máa ti n tẹ. Ó dà ní keyboardù dà kan kan.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ìlú mìíràn láti lọ kí ọ̀rẹ́ mi, láti lọ kí bàbá mi, láti lọ kí ẹ̀gbọ́n mi, láti lọ kí àbúrò mi. Nígbà míì tí bá ń jáde àbí mo ń lọ sí ìlú mìíràn, mo máa kọ́kọ́ wo irú ìlú náà, mo máa wo I to ṣe jìnnà sí i, mo máa wo òye tó máa gbé mi lọ, gbé mi bọ̀, ìyẹn nípa owó ìṣúná ọkọ̀. Nítorí náà ìlú mìíràn láti máa lọ o dára, àmọ́ ìnáwó ibẹ̀ ó pọ̀. Nítorí pé tó bá tún lọ, o gbọ́dọ̀ rà nkọ́ dá ní fún ẹni tó fẹ́ lọ kí ní ìlú mìíràn kí ẹni náà kó lè bá a ní ayẹyẹ àbí ní ọ̀rẹ́ rẹ̀ ẹni náà kó lè mọ̀ pé ọ̀rẹ́ òun ti wá kí òun àbí ẹnìkan ti wá kí òun ní àdúgbò ibi tó bá ń gbé gangan.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí irọ̀lẹ? Nígbà mi n so pé ó jẹ́ nípa ìbí irú ibeere yìí, ó ja mọ́ pé irú ibeere ohun tí mo fẹ́ àti ìgbà tí mo fẹ́ lò ó. Nígbà mi mo máa ń fẹ́ òwúrọ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí pé tí bá ń jáde lọ sí ibi iṣẹ́ àbí lọ sí ilé ìwé àbí mo fẹ́ lọ kí èèyàn, mo máa nífẹ̀ẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn sí ọ̀nà ibi tí mo bá gba bí i ọ̀run. Àbí nígbà mi tó bá dẹ̀tú dalẹ́, mo máa ń fẹ́ ìmọ́lẹ̀ alẹ́ yẹn ta mọ́ sí òṣùpá. Nítorí náà ìmọ́lẹ̀ fífẹ́ ó ja mọ́ òye ìgbà tí èèyàn bá fẹ́ wọn àti ibi tí èèyàn bá ti fẹ́ lò wọ́n nígbà mìíràn.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi kìn í wọ gíláàsì. Kí ni gíláàsì? Gíláàsì jẹ́ ohun tí a máa ń wọ láti dáàbò bo ojú ara wa nígbà tí a bá ń lọ nínú òòrùn, àbí nígbà tí a bá ń rìn níbi tí eruku wà, níbi tí àwọn mọ́tò oníyèpè ti ń kọjá, àbí nígbà tí èèyàn bá wà lórí maṣíìnì, ó dáa kí èèyàn maa wọ gíláàsì láti fi dá àbò bo ojú rẹ̀. Nígbà mi, mi kì í wọ gíláàsì nítorí pé mi ò nílò láti dá àbò bo ojú mi, nítorí pé ìkankan o ṣojú mi àti wípé ibi tí mò ń gbà kọjá kò sọ́hun tó lè jà bá fún ojú mi níbẹ̀. Nígbà mi, mo máa ń wọ gíláàsì nígbà tí òòrùn bá mú tí mo dẹ́ n lọ sí ibi kan tó dè jìnnà lọ. Nítorí náà, mo sì máa wọ gíláàsì nígbà mi.

Ṣé mo ní ọkọ̀? Kí ni ọkọ̀? Ọkọ̀ jẹ́ ohun tí a máa ń rà láti fi ṣe ìrìnsẹ̀. Bóyá tí èèyàn bá ń lọ síbi kan tó jìnnà, àbí ó ń lọ party, àbí ó fẹ́ lọ kí ọ̀rẹ́ rẹ̀, àbí ó fẹ́ lọ kí bàbá rẹ̀, àbí ó fẹ́ lọ kí ìyá rẹ̀ àbí ó fẹ́ lọ kí ènìyàn ní ìlú ibòmíràn, ọkọ̀ jẹ́ ohun kan tí ènìyàn lè gbe lọ, tí ènìyàn lè gbe bọ̀. Nígbà tí ó bá ti ra epo ṣí inú ọkọ̀ àti wípé tó ti fi owó díẹ̀ sára nítorí àwọn aṣọ́nà àbí àwọn tí wọ́n ń bẹ̀ẹ̀ ní ọ̀nà, o gbọ́dọ̀ fowó díẹ̀ sára láti fún wọn. Nítorí náà ọkọ̀, dúrú ọkọ̀ tí mo ní nígbà kan mo ti ní ọkọ̀ kan rí, ìyẹn ọkọ̀ bàbá mi tí máa ń wà àmọ́ nísìnyí kò sí ọkọ̀ náà mọ́. Nítorí náà mo ṣe ní ọkọ̀ ńgbà kan àmọ́ nísìnyí mi ní ọkọ̀ rárá.

È o mọ bí a ti ń wẹ̀ nítòótó nígbà tí a bá fẹ́ wẹ̀. Ìwẹ̀ jẹ́ ohun kan tí àwọn ènìyàn máa ń ṣe nílẹ̀ Yorùbá láti jẹ́ kí ara èèyàn kó mọ́ nígbà tí ó bá jáde lọ síbi kan tó ti lọ ṣiṣẹ́ àbí tó lọ kí ọ̀rẹ́ rẹ̀ àbí tí ó bá rìnrìnàjò kékeré kan tó bá padà délé àbí tó padà lọ síbi tó fẹ́ sùn sí, ó dára kí èèyàn máa wẹ̀ ní alẹ́ nígbà tí ó bá fẹ́ sùn. Nítorí náà mo ṣe mọ bí ọ ṣẹ ń wẹ̀. Mo mọ bó ọṣẹ ń wẹ̀ nítorí pé mi ò fẹ́ ohun tó máa fa ìjàmbá fún ẹ̀yà ara mi àbí ohun tó máa jẹ́ bí ọ̀bùn níbi tí mo ń gbé àbí níbi tí mo ń sùn sí. Mo ń kórìíra òórùn kí òórùn tó bá rùn lẹ́gbẹ̀ẹ́ mi. Nítorí náà ni mo ṣe máa ń wẹ̀, tí màá fọ apá, tí màá fọ ẹsẹ̀, tí màá fọ ojú, tí màá de ṣe ohun gbogbo tí bá yẹ ṣe. Ìwẹ̀ pé oríṣìíríṣìí, o le sanra, o dẹ̀ ṣí le wẹ̀ kankan. Nígbà mi è tí bá fẹ́ sùn lálẹ́ ni mo máa ń sanra. Nígbà tí bá ń jáde lọ síbi kan àbí ní ibi iṣẹ́ àbí sí ilé ìwé ní máa wẹ̀ kankan. Nítorí náà ìwẹ̀ jẹ́ ohun kan tó ṣe pàtàkì gan láti máa ṣe.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Nítotọ́ nígbà míi ti n bá fẹ́ lọ kí ènìyàn, nígbà tí ẹni náà bá ti sọ ibi tó ń gbé fún mi, tí mo dè ri pé ibi tó ń gbé kì ń ṣe ibi kan tí mo dámọ̀ àbí ibi kan tí mo lè dá fúnra mi lọ. Nígbà tí n bá ti dé ibẹ̀ tí mo ti pé ẹ̀rọ ẹni náà tí kò bá sì gbé ni, tí kò bá sì gbé ẹ̀rọ náà, nígbà tí n bá rí oní màchine àbí oni awon tó ń wọ́ puporopu, màá sì bèèrè ọ̀nà lọ́wọ́ wọn pé ibi báyìí mò ń lọ. Nígbà tí mo bá tan fóònù mi tí mo fi bẹ̀ wọ̀n wọ́n, àwọn ẹni náà yóò sì sọ ọ̀nà fún mi. Nígbà kan rí, nígbà tí mò ń jáde tí mo fẹ́ lọ rajà níbi tí mo ti fẹ́ lọ rajà, mi ò mọ̀ ọ̀nà bẹ̀, àmọ́ mo mọ àdírẹ́sì ibẹ̀. Nígbà tí mo ti wọnú mọ́tò, mo bẹ̀rẹ̀ ẹ̀ lọ́wọ́ àwọn tó ń wa mọ́tò pé ẹ jọ ibi báyìí mò ń lọ. Nígbà tí mo fi àdírẹ́sì bẹ̀ wọ̀n wọ́n, wọ́n sì júwe ibẹ̀ fún mi. Wọ́n sì sọ ibi tí ibẹ̀ wà fún mi. Inú mi sì dùn, mo sì dupẹ̀ lowọ́ wọn. Mo sì san owó mọ́tò tí mo wọ̀ láti ibi tí wọ́n ti gbé mi dé ibi tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ jẹ́ oun tí oríṣiríṣi kan bẹ níbẹ̀, ẹni tí òun máa bá lò àti ẹni tí òun máa bá rìn, àti ẹni tí òun máa bá ṣiṣẹ́, gágá bí àwọn ọ̀ká rẹ̀. Nígbà tí mo bá ń kojú ìṣòro ní ibi iṣẹ́, mo máa pe ọ̀gá mi tí ó mọ̀ pa iṣẹ́ náà. Nígbà tí bá ti pé ọ̀gá mi tó máa ń pa iṣẹ́ náà, màá sí sọ fún ìṣòro tí mò ń kojú. Ọ̀gá mi yóò sì tọ́ mi sọ́nà, yóò sì sọ ọ̀nà àbáyọ fún ìṣòro náà. Nígbà tí ó bá ti tọ́ mi sọ́nà, yóò sì rọ mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ náà, màá sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Tí o bá ní owó lọ́wọ́ ńgbà mí, mo máa fún un. Tí bá dẹ̀dìí, mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fífi imọ̀ oré wọ̀n ní ọ̀nà tí ó yé mi láti fi ọ̀nà oré wọ̀n sí ọ̀gá mi. Inú ọ̀gá mi yóò sì dùn láti kọ́ mi àti wí pé yóò sì kọ́ mi ní jù bẹ́ẹ̀ lọ nígbà míì. À tí pé ní ibi iṣẹ́, pẹ̀lú àwọn alábàáṣepò mi, nítorí náà ǹ kí ń bínú, àbí mi kì í bá wọn jà nítorí pé ọ̀nà oríṣiríṣi ni ìṣòro légbàá yọ sí ènìyàn nínú iṣẹ́. Nítorí náà èèyàn gbọdọ̀ má ṣọ́rá gidigidi ní ọ̀nà ibi gbógbó ibi bá ṣe ń ṣiṣẹ́.

Ó máa ń bínú nígbà tí ó bá ń tó bá wà nínú ọkọ̀. Ọkọ̀ jẹ́ ohun tí èèyàn máa ń wọ̀ àbí tí èèyàn máa ń ra àbí tí èèyàn máa ń gba lọ́wọ́ ènìyàn nígbà mí. Nítorí náà tí èèyàn bá ń wa ọkọ̀, èèyàn gbọ́dọ̀ ní àkíyèsí ara, èèyàn gbọ́dọ̀ ṣe ohunkóhun tó wùú àbí èèyàn gbọ́dọ̀ járunpá, èèyàn gbọ́dọ̀ ṣeré, èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ máa wà lórí fóònù àbí kí èèyàn máa tẹ fóònù. Nítorí pé ọkọ̀ jẹ́ ohun kan tó léwu láti wà àti wípé èèyàn ò gbọ́dọ̀ tú sáré jù. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi kì í bínú, bẹ́ẹ̀ ni mi kì í bá yànjà nítorí pé mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń wo iwájú. Kọ́kọ̀ mi sì wà nínú kan tí mò ń ṣe. Nígbà tí bá ń bá yànjà àbí bá ń bá yàn bínú nínú ọkọ̀, ẹ, ọkọ̀ náà ó wà lórí ewu láti parun àbí láti ní ìjàmbá ọkọ̀. Nítorí náà láti ìdẹ̀kùn ìjàmbá ọkọ̀, mi kì í bá yàn bínú nínú ọkọ̀.

Mo máa ń ṣe ìmùdójúwọ̀n sọfituee rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdòjú sọfituee mi nítorí pé sọfituee mi ó jẹ́ ohun kan tí màá rà àbí ohun kan tí mo ń ṣe àbọ́ ohun kan tí màá lò. Nítorí pé nígbà tí mo bá ra kọ̀npútà mi, mo máa nílò sọfituee láti fi ṣiṣẹ́. Nítorí náà mo máa ń ṣe ìmúdòjú sọfituee mi kí má ba lè lọ ra ìrakura àbí ohun kan tí ò da. Mo tún máa ń ṣe alábò lórí sọfituee mi kó má baà kan àbí kó má baà sọnù. Nítorí pé owó ni mo fi ràá, mi ò gbọdọ̀ jẹ́ àpá àbí mi ò gbọdọ̀ sọnù. Nítorí náà mi lè, mi máa ń ṣe ìmúdòjú sọfituee mi gidigidi. Mo sì máa ń jẹ́ kí mo mọ̀ pé mi ò fi ṣeré àti wípé tí ènìyàn bá fẹ́ ya lọ́wọ́ mi àbí ọ̀rẹ́ mi, àbí ẹ̀gbọ́n mi, àbí bàbá mi, àbí ìyá mi, mi ò kí ń fi í ṣeré fún wọn rárárá. Nítorí náà mo máa kìlọ̀ fún wọn pé nǹkankan kò gbọdọ̀ ṣé àbí kò gbọdọ̀ sọnù.

Bawo ni òse má a n gba eeyan. Nígbà mi ti ba ríi pé mo ti fẹ́ gba iyin nígbà mi, mi kì í gba, nítorí pé ẹni kan tí a mọ̀ tí iyìn yẹ ní gbogbo ọjọ́ àti ní gbogbo ìgbà ni Ọlọ́run. Àmọ́ tí èèyàn bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi nígbà tí bá se orẹ fún un, mo máa sọ pé kò sí wàhálà, o lè dúpẹ́. Àmọ́ tó bá fẹ́ yìn mi àbí o fẹ́ gbé orí yìn fún mi, mo máa ní rárá nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀sìn mi, ẹ̀ṣẹ̀ ni láti gba orí yìn lọ́wọ́ omo ìlà kejì rẹ, nítorí pé Ọlọ́run kan ló ni ọba ayé, ọba pípé, òun nìkan ló ní iyìn, nítorí pé òun ló ní agbára lọ́run àti ayé àti wípé ko sí ẹlòmíràn lẹ́yìn Ọlọ́run kankan ṣoso náà tó dá gbogbo ohun táa sí.

Kí ni o máa ń mú ní rín ní rẹ́rìn-ín ni? Ǹkan tí màá mú ní rẹ́rìn-ín ni ni pé nígbà tí mo bá ti rà ǹkan tí mo fẹ́ mú, nígbà náà ni mo máa ń rín ní ẹran rìn-ín-ín wí pé láti máa lọ sí ibi tí mo fẹ́ àti ibi tí mo ò fẹ́. Nítorí pé ohun tí ó lè fa kí ǹkan ṣẹlẹ̀ sí mi nígbà mí ní pé tí bá lọ fi ṣẹ àwàdà àbí mi tètèmú nítorí pé tí bá tètè mú ẹ̀fọn àbí yòmùyọ́mù àbí eṣinṣin ó lè bà sínú rẹ̀ láti bàjẹ́. Nítorí náà ni mo máa ń mú ohun rẹ́rìn-ín lẹ́kọ̀ọ̀kan.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera ara, ilera? Bẹ́ẹ̀ni, ntorí pé ìlera ara mi ó ṣe pàtàkì gidigidi. Gẹ́gẹ́ bí ènìyàn tí ó bá fẹ́ gbé ile ayé ní ìrọ̀rùn tí ò bá fẹ́ ṣàìsàn, ó gbọdọ̀ máa jẹ oúnjẹ tó ṣe e, to se ìlera fún ara. Nítorí náà, oúnjẹ bíi purotẹ́ẹ̀nì, oúnjẹ bíi kabọ̀haídírátì àti oúnjẹ tó ní ẹ̀fọn nínú. Ítorí náà, nígbà mí tí bá fẹ́ dáná àbí tí mo fẹ́ ra oúnjẹ, mo máa rí bayii dáju pé oúnjẹ tí fẹ́ sè àbí oúnjẹ tí n fẹ́ dá, ó gbọdọ̀ ní purotẹ́ẹ̀nì nínú, ó gbọdọ̀ jẹ́ oúnjẹ tó máa jẹ́ ìlera fún mi. Mi ò gbọdọ̀ jẹ oúnjẹ tí ara mi ò ní fi yá. Nítorí náà, gẹ́gẹ́ bí ènìyàn tó ń gbé ní Nàìjíríà àbí lórí ilẹ̀ alàye, ó gbọdọ̀ ṣe kókó oúnjẹ tó bá ń jẹ ní ẹ̀ẹ̀kan kan.

Kí ni o máa n ṣe ní òwúrọ̀ kankan? Nígbà tí n bá jí ní òwúrọ̀, mo máa kọ́kọ́ gbàdúrà sí ọlọ́run. Nígbà tí bá jí, nígbà tí mo ti gbàdúrà sí ọlọ́run tí mo ti ṣe ohun tí máa ṣe pẹ̀lú ọlọ́run, màá wá dìde, màá lo fọ́ọ̀nù mi, màá tẹ fọ́ọ̀nù mi, mo máa wo bóyá mo ti ní ìpè àbí message ẹlẹ́rọ ìyára ìntánẹ́ẹ̀tì. Nígbà tí bá ti wò tí mo ò tíì rí àbí tí bá rí, màá sì dá wọn lóhùn. Màá sì pe ẹni tí ó bá pè mi padà. Nígbà tí bá ti ṣe gbogbo ilé ìtán, màá wá dìde láti lọ tọ̀ àbí láti lọ ṣe ohun tó bá wù mí ní ilé ìbalùwẹ̀. Nígbà tí bá ti ṣe ilé ìtán, màá wá lọ sí ibi tí mo ti fẹ́ dáná, màá wá lọ dáná. Nígbà tí bá ti dáná tán, màá wá bẹ̀rẹ̀ sí lọ wẹ̀. Nígbà tí bá ti wẹ̀, màá padà wá láti wá jẹun, ohun kan tí mo dáná ní alákọ́kọ́. Bẹ́ẹ̀ ni màá ṣe ń múra ibi iṣẹ́ mi bí i ilé ìwé mi.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ ohun kan tí ó sàfààní fún ara nígbà tí èyàn bá rìn àbí nígbà tí èyàn bá n ṣe iná ara àbí ẹ́xercisi. Nítorí náà gọ́ọ̀mù ò n ṣe ohun tí èyàn lè máa jẹ ní anyhow àbí ní gbogbo ìgbà. Nítorí náà gọ́ọ̀mù jẹ́ ohun kan tí ó dára fún ara tí ó má a mú kí ìtọ́ wà lẹ́nu. Nígbà mi, mo máa ń jẹ gọ́ọ̀mù nígbà tí ó bá wùn mí láti jẹ àbí tí bá fẹ́ rajà tí wọ́n ò bá ní chanjì níbi tí mo ti fẹ́ rajà. Mo má fi mú gọ́ọ̀mù láti jẹ. Nígbà tí bá ti jẹ gọ́ọ̀mù náà tán, màá wá sọ́nù nígbà tí kò bá sí adùn kan kan nínú rẹ̀. Lẹ́yìn èyí tí bá ti jẹ gọ́ọ̀mù yìí tán, màá wá lọ sí ibi tí wó ti ń fẹnu, màá lọ fẹnù. Nítorí pé gọ́ọ̀mù jẹ́ ohun kan tí ó máa ń ba eyín jẹ́ tí kò bá tọ́jú eyín rẹ àbí tí ò bá fọ eyín tán lẹ́yìn ìgbà tí o bá jẹ gọ́ọ̀mù.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ti ń ka àwòrán ilé. Nítorí pé ní ibi tí mò ń gbé láwùjọ, lẹ́gbẹ̀ẹ́ mi nílé mi, níbi tí mo ti jáde wá àti níbi tí mo ti ń lọ sí ilé ìjọsìn àti ibi tí mò ń gbà lọ sí ilé ìwé mi, oríṣiríṣi àwòrán ló ń bẹ ní ẹ̀gbẹ́ ọ̀nà àti nípe nínú ilé ìwé mi àbí níbi iṣẹ́ mi. Nítorí náà ni mo mọ bó ṣe ń ka àwòrán. Àbí bí àpẹẹrẹ nígbà tí mo bá ń jáde lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àbí níbi tí mo ti fẹ́ lọ raja àbí ọ̀dọ̀ ìyá mi, mo gbọdọ̀ ka àwòrán tí ó wà lónà nítorí kí má ba à lè ṣìnà àbí kí má ba à lè lọ síbi tí kò da àbí ibi tí wọ́n rán mi nígbà mi. Nítorí náà, àwòrán kíkà ó ṣe pàtàkì gan gidigidi ní àárín àwùjọ.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Nítorí pé fóònù jẹ́ ohun kan tí èèyàn gbọ́dọ̀ máa tẹ̀ níbi iṣẹ́ alága, tó bá jẹ́ iṣẹ́ tí ó yẹ kí èèyàn fọkàn sí àbí kí èèyàn fara balẹ̀ ṣe. Nítorí náà, nígbà mi tí fóònù mi, tí ìpè bá wọnú fóònù mi nígbà mi, mi kì í tètè lọ gbé, nítorí kí ọ̀gá mi àbí kí àwọn alábàáṣepọ̀ ṣíṣe pọ̀ mi, kí wọ́n má bá sọ̀rọ̀ sí mi lára. Nígbà mi, mo máa ń fi sí silent tí kò jẹ́ pé nígbà tí ìpè bá wọlé, kò kí ń dùn nígbà mi, nítorí pé ó lewu gan níbi tí ẹ̀yań bá ti ń ṣiṣẹ́ láti máa gbé fóònù àbí láti máa tẹ̀ fóònù àbí láti máa gbọ́rin àbí láti máa wo fídíò nínú fóònù. Nítorí náà, mo gbọ́dọ̀ wá very, nítorí náà mo gbọ́dọ̀ ṣọ́rá gidigidi kí ọ̀gá mi kí ó má bá sọ̀rọ̀ sí mi lára.

Ṣé o máa ń rántí àlá rẹ? Nígbà mi, nígbà tí èèyàn bá sùn, òorun jẹ́ ǹkan tí èèyàn máa n ṣe nígbà tí ó bá ti jáde àbí nígbà tí ó bá n ṣiṣẹ́ lọ́wọ́. O lè sinmi láti fi ojú re jú àbí láti rẹ ojú rẹ díẹ̀ nípa oorun sísun. Nígbà tí èèyàn bá n sùn, Ọlọ́run dá àwọn ènìyàn gẹ́gẹ́ bí èèyàn tó lè rí àlá. Àlá túmọ̀ sí ohun tí èèyàn máa ń rí nígbà tí ó bá sùn, ó máa ri bí ìran àbí nígbà tí ẹ pé ò ti sùn. Nígbà mi tí n bá lá àlá kan tí mo mọ̀ pé àlá yìí ṣe kókó, o ṣe pàtàkì fún mi. Ìgbà mi, mi kì rántí, tí bá n ti rántí, mo máa ní sùúrù, mo máa fàra bàlẹ̀ láti rántí. Nígbà tí n bá ti rántí àbí láti mọ ibi tí mo ti mọ bó ṣe ṣẹlẹ̀ àbí nígbà tó ṣẹlẹ̀, màá wá bẹ̀rẹ̀ sí ka àwọn ǹkan tó ṣẹlẹ̀ nínú rẹ̀. Nígbà tí bá ti kà, nígbà mi tí n bá rántí àlá mìíràn, màá fi lọ Ọlọ́run, màá sì gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run yiò ṣi fi han mi. Nígbà tí n bá ti rí àlá náà tí mo dẹ̀ tú ìmọ̀ rẹ̀ àbí tí mo ti fi lọ àwọn èèyàn, àwọn èèyàn yiò sì kọ́ mi, màá sì lọ bá Ọlọ́run láti gbàdúrà nípa àlá náà.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ènìyàn kíkí nílẹ̀ Yorùbá, ó jẹ́ oríṣiríṣi èdè àbí ọ̀nà àlègbà kí èèyàn nílẹ̀ Yorùbá. Nígbà mì tí o bá rí àgbàlagbà tí o bá ń kọjá àbí tí o bá gbérú, èèyàn máa súnmọ́ ọ wá gba ẹrù ọwọ́ rẹ. Tó bá ti gba ẹrù ọwọ́ rẹ, tó bá jẹ́ obìnrin ni ọ́ àbí ọkùnrin ni wọ́n, tó bá jẹ́ obìnrin ni ọ́, o máa kúnlẹ̀ láti gba ẹrù náà àbí ko kúnlẹ̀ ko kí àbí ko sọ fún pé "Ẹ ká san ò" àbí "Ẹ ká rọ̀ ò" àbí "Ẹ ká lẹ́wò" àbí "Ó dàbọ̀ ó". Nígbà tó bá ti ki tó ti kúnlẹ̀ àbí tó ti dọ̀bálẹ̀, èèyàn tó bá jẹ́ ọkùnrin wàá dọ̀bálẹ̀ fún ìyá náà àbí ẹni tó bá jù ẹ lónà, wà á sì gba ẹrú lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ kí àwọn ìyá rẹ nílé àbí bàbá rẹ, o gbọdọ̀ máa dọ̀bálẹ̀ tó bá jẹ́ ọkùnrin, bọ̀ tó bá jẹ́ obìnrin ni ọ́, o máa kúnlẹ̀ láti kí ìyá rẹ pé "Ẹ ká rọ̀ sá wò" àbí "Ó dà rọ̀ sá wò" "Ó dà rọ̀ má wò" àbí àyẹ́n àwọn ọ̀rẹ́ rẹ. Tó bá fẹ́ kí àwọn ọ̀rẹ́ rẹ, ìwọ yóò sì kí wọn ní ọ̀nà tí o fi lè kí gba kí ẹgbẹ́ rẹ. Ámò tó bá jẹ́ nílé, o gbọdọ̀ kí àwọn ẹ̀gbọ́n rẹ àbí àwọn tó bá jù ẹ lọ ní ọ̀nà àpọ́nlé.

Ìgbà mélòó ni o máa ń ṣẹ, lo máa ń ṣà, ṣe o máa ń ṣe iyẹwo íméèlì rẹ? Íméèlì jẹ́ ohun kan tí a máa ń lò láti fi gba ìpè. Iyẹn ní, nígbà tí ọn ba fẹ́ gbé ìpè fún ẹ àbí tó o bá fẹ́ ṣe iṣẹ́, kọ́mpìnì yóò sì ṣe íméèlì ránṣẹ́, yóo sì tẹ íméèlì àbí lẹ́tà ránṣẹ́ sí ẹ nípa íméèlì rẹ. Nígbà mii, íméèlì mi tún jẹ́ ibi tí màá tí ń gba ohun òkòwò ná mi àti nípa ọ̀rọ̀ iná mi àbí nípa ọ̀rọ̀ owó mi. Nígbà mii, mo máa ń lọ sí íméèlì mi bóyá ẹẹ́mẹ́ta ní ọjọ́ kan àbí ní ẹ̀ẹ̀mẹ́rin lọjọ́ kan láti lọ woo, àbí tí bá mọ̀ pé wọ́n ti sẹ́ǹdì ohun kan sí, wọ́n ti tẹ àteránṣẹ́ kan sí íméèlì mi, mo máa tún lọ woo nígbà mii láti lọ rí ohun tón tẹ̀ síbẹ̀.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun èlò jẹ́ ohun kan tí ènìyàn máa fi ń ṣiṣẹ́ àbí tí ó máa ń lò gẹ́gẹ́ bí iranse ní ibi iṣẹ́. Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, ohun ni ìwé tí a fi ń kọṣẹ́ àti biro tí a fi ń kọṣẹ́ àti níbi tí a ti ń gba ẹ̀kọ́, ìyẹn ni classroom àti àwọn nǹkan tí à ń lò nínú classroom láti fi gba ẹ̀kọ́. Nítorí pé ohun èlò oríṣiríṣi ló wà láti fi gba ẹ̀kọ́, nítorí náà la ṣe gbọdọ̀ ṣe kókó ohun tí à ń lò, la ṣe gbọdọ̀ toju rẹ̀ tí a kì í fi ń ṣàwàdà àbí tí a kì í fi ń ṣe ere láti dẹ́kun ìwà ìbàjẹ́ àbí ohun tó lè bàjẹ́ ní ọjọ́ iwájú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibi tí èèyàn ti ń ra oúnjẹ nígbà tí èèyàn ò bá lè ṣe oúnjẹ nílé. Gẹ́gẹ́ bí ọmọ ilé-ìwé, nígbà mí, mi kì í lọ sí ilé oúnjẹ. Àmọ́ tí mo ti lọ ilé oúnjẹ, ó máa tó oṣù díẹ̀ sẹ́yìn, nígbà tí mo lọ ra nǹkan ní ọjà. Nígbà tí mi ò ní oúnjẹ jẹ nílé, nítorí náà mo ṣi yà ní ilé oloúnjẹ ní ọjà láti lọ jẹun ní ìta. Ò, àmọ́ nígbà mí tí bá wà nílé, mi kì í lọ sí ìta láti lọ jẹun. Mo máa ń ìṣọ̀ pé mo dáná oúnjẹ mi nínú ilé láti lọ jẹun. Nítorí náà mi kì í fi oúnjẹ inú ilé ṣeré àbí ṣàwàdà.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Irungbọ̀n jẹ́ irun tí ó máa ń yọ ní ìsàlẹ̀ ẹnu. Nígbà tí èèyàn bá ti tó age àbí tó ti dàgbà díẹ̀, irungbọ̀n máa yọ lábẹ́ ẹnu èèyàn. Nítorí pé irungbọ̀n máa yọ níbẹ̀ nítorí pé bí Ọlọ́run ṣe gbà dá àwọn èniyan niyẹn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí irungbọ̀n mi mo ti gé e kúrò nítorí pé ó máa ń yùn mi. Nígbà mi ti bá ń lọ sí ilé ìwé àbí mo lọ sí ọjà bí ti bá fẹ́ lọ kí èèyàn ó máa ń mumu mi dàbí àgbàlagbà. Nítorí náà mo sì gé e kúrò. Mi nífẹ̀ẹ́ irungbọ̀n àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run odu jẹ́ kí n wà láyé láti jẹ́ ara àwọn ènìyàn tó máa ń ní irungbọ̀n àwọn tó bá yá, mo pinnu láti máa fi í lẹ̀ nítorí pé nígbà náà ówo àti wà lọ́wọ́ mi díẹ̀ láti lè máa ṣe ìtọ́jú rẹ̀.

Ṣé o máa n bí, ṣe o mọ bí a ti ń fò? Rárá mi ò mọ̀ bí a ti ń fò n. Àmọ́ nígbà mi, nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí àbúrò mi, àbí ẹ̀gbọ́n mi, àbí Ọ̀gá mi, àbí ìyá mi, àbí bàbá mi, àbí ẹni tí a jọ ń gbé ládùúgbò, tí a bá ń ṣe eré ìdárayá tí ọ bá to igi kéènkè, nígbà náà lọ máa ni ká wá fò, ká wá fò. Nítorí pé nígbà náà, nígbà náà àwọn ọ̀rẹ́ mi ọ máa wà pẹ̀lú fóònù wọn, wọ́n sì máa ń ṣe ìpè àbí kó máa fóònù àwọn ọ̀rẹ́ wọn nígbà mi. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìre kéènkè nígbà mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Nígba mi ti báa fẹ́ rántí àwọn ìran ọ̀rọ̀ àsìnà mi. Nítorí pé ọ̀nà jẹ́ ọ̀nà kan tí èèyàn máa ń gbà láti lọ ṣe nǹkan. Bóyá ọ ń lọ ibi iṣẹ́ àbí o fẹ́ lọ kí ọ̀rẹ́ rẹ àbí o fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ àbí o fẹ́ lọ sọ́dọ̀ àbúrò rẹ àbí o fẹ́ lọ sọ́dọ̀ bàbá rẹ àbí o fẹ́ lọ sọ́dọ̀ ìyá rẹ, ibẹ̀ ló máa gbà kọjá. Nítorí náà èèyàn gbọdọ̀ gba àgbé rẹ̀. Ohun tí máa ń ṣe ni pé mo máa ní ìwé pẹlẹbẹ kékeré kan lọ́wọ́ tí máa ń kọ gbogbo rẹ̀ sí i bí ṣe fẹ́ rìn àti nígbà tí màá lọ síbẹ̀ àti ìgbà tí màá dé. Mi kì í pàgbè rẹ̀ nítorí pé fóònù mi náà máa ràn mí lọ́wọ́ láti rántí rẹ̀ nígbà mí.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ jẹ́ ohun kan tí èèyàn máa ń ṣe fún ẹni làkejì rẹ̀ nítorí pé nígbà tí ẹni náà bá nílò ìrànlọ́wọ́, ó dá kí wọn rán ènìyàn lọ́wọ́. Nígbà mí, ìrànlọ́wọ́ jẹ́ ohun kan tí èèyàn ò gbọdọ̀ fi ipá ṣe àbí tí wọ̀ń ò gbọdọ̀ fi agídí ṣe. Nígbà tó bá rí ènìyàn tí ó bá nílò ìrànlọ́wọ́ rẹ, ìwọ ó lè rán lọ́wọ́ nípa bí agbára rẹ bá ṣe mọ̀ àti wípé tó bá fẹ́ ran ènìyàn lọ́wọ́, ìwọ náà ó gbọdọ̀ rí lárudá ju pé ǹkan kan ò ṣe é àbí ìwọ gan-an ò nílò owó náà àbí kò sìkan tó bá fẹ́ fi ṣe. Nítorí pé tí ìwọ náà tí ó bá tí kankan bá ṣe é, ko ni, o ni le rán ènìyàn lọ́wọ́. Nítorí náà ni o ṣe gbọdọ̀ tọ́jú ara rẹ nígbà tó bá ran ènìyàn lọ́wọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ohun tí yóò má a mú èèyàn rí dọ́kítà ni pé nígbà tí èèyàn bá ń ṣe àìsàn tí ohun tí àwọn nọ́ọ̀sì tí wọ́n le rí. Nígbà mi láti lọ rí dọ́kítà mi kò kì í ṣọ̀wọ́n. Tí mo ti rí dọ́kítà, ó ti tó oṣù kan sẹ́yìn nígbà tí mo ṣe ibà. Àmọ́ ki n se gbogbo ìgbà àbí gbogbo ọjọ́ ni màá lọ rí dọ́kítà mi. Nítorí pé kì í ṣe gbogbo ìgbà nì nnkan màá ń ṣe mí nígbà mi, mi kì í lọ rárá.

Kí ni o máà ń wà nínú òṣìṣẹ́ tuntun? Nǹkan tó máa ń wà nínú, nǹkan tí, kí ni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Nǹkan tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn èèyàn kan tí wọ́n máa ń ṣiṣẹ́ ní àṣẹ kárakára. Bí àpẹẹrẹ nígbà tí èèyàn bá ṣí kọ́mpẹ́nì kan, nígbà tó bá ṣe kọ́mpẹ́nì náà, ó wá gba òṣìṣẹ́ tuntun sínú kọ́mpẹ́nì náà. Àwọn òṣìṣẹ́ náà yóò sì sá nínú agbára wọn àti nínú ipá wọn láti rí lárugẹdẹ wípé kọ́mpẹ́nì náà ó ń tẹ̀síwájú nítorí kó lè máa gba owó oṣù wọn. Nítorí náà òṣìṣẹ́ tuntun dára ní ọ̀nà ọ̀nà ìyà àbí nígbà mí ó sì ṣẹ nígbà mí láti ṣiṣẹ́ ní odi àbí láti ṣiṣẹ́ dáradára.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá buburuku? Àlá buburuku jẹ́ àlá tí èèyàn máa ń rí àbí èèyàn búburú tí ọ máa rí nígbà tí ayẹyẹ ń bá já nígbà tó bá ji. Tí mo ti kẹ́yìn rí àbí tí mo ti kẹ́yìn lá, ó ti ṣe díẹ̀ nítorí náà mi ò lè rántí. Àmọ́ ní gbogbo ìgbà àbí ní gbogbo ọjọ́ tí bá là lára buburu àbí àlá tí kò dá, mo máa ń kí pe Ọlọ́run àbí mo máa ti gbàdúrà sí Ọlọ́run. Nítorí pé kò dá kí ọmọ aláàlá buburu nígbà tí kò bá dá. Nítorí náà àlá buburu ó dá kí ọmọ gbàdúrà ní ẹsẹ kẹsẹ̀. Tí mo ti lá lára buburu, ó ti ṣe díẹ̀ ẹ̀sán yìí bóyá ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì mi ò lè rántí mọ́.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo rà ni a mọ̀ ní Glo network. Ibẹni mo wà tí mo ti ń ṣeré mi àbí tí mo ti ń fọ́ọ̀nù àbí tí mo ti ń browse tí mo dẹ̀ ti ń lo data ayára bí àṣà nígbà mi. Nítorí gbogbo ìgbà gbogbo ní Nàìjíríà àwọn network wa wọ́n ò fi bẹ́ẹ̀ dára, wọ́n ò fi bẹ́ẹ̀ gbádùn, wọ́n ò fi bẹ́ẹ̀ lágbára. Nígbà mo tí bá fẹ́ browse, mo máa ṣẹ̀ṣẹ̀ lọ sí ibo mi láti lọ browse nítorí pé kò sí agbára fún àwọn ayélujára wa ní gbogbo òpópónà wọn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi jẹ ẹbí tó gbajúmọ̀ àti ẹbí ológo àbí ẹbí tí Ọlọ́run ti bùkún. Nígbà mí tí a bá fẹ́ ṣe àṣà loríṣiríṣi a máa wọ aṣọ ìkan náà, a dè sì máa lọ sí ọjà láti lọ ra ohun tí a nílò àbí ohun tí a máa lò láti fi ṣe àjọ̀dún náà àbí ayẹyẹ náà. Àṣà oríṣiríṣi lẹbí mi máa ń ṣe, àṣà bí kírísímásì àbí àṣà bí ogún àbí àṣà bí ióró. Àmọ́ kì í ṣe gbogbo àṣà lèmi máa bá wọn ṣe, nítorí pé Krìstẹ́nì lèmi ṣe, àwọn àṣà kan wá tí mò ń ṣe mọ́, nítorí pé wọ́n lòdi sí ìgbàgbọ́ mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Sígbà mí mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nítorí pé iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ kan tó máa ṣe nígbà tí o bá ti gbówó lọ́wọ́ ńbẹ. Nígbà tó bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ènìyàn, o gbọdọ̀ retí owó nítorí pé ọ̀fẹ́ ni. Nítorí pé iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tó máa ṣe tí o gbọdọ̀ retí owó ńbẹ. Oríṣiríṣi ìgbà àti ìgbà àtàkò kò mọ iṣẹ́ fún ènìyàn láì gbówó. Nítorí pé ẹni tí bá mọ̀ bí ẹ̀gbọ́n mi bí àbúrò mi àbí bí ẹbí mi àbí bí ìyá mi máa ń ṣiṣẹ́. Àmọ́ ẹ̀kọ̀kan ni mí ìfíwẹ́ ṣiṣẹ́. Mo gbọdọ̀ gbówó mi nígbà tí mo ṣiṣẹ́ fún ènìyàn.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Nígbà mí coffee kìí ṣe ohun kan tí mo ní ààyè láti máa rí àbí láti máa mu àbí láti máa rà nítorí pé mi ò ní nínú yàrá mi àbí mi mọ ibi tó ti mu. Boya gan ni mo ti mú rí mi ò mọ̀. Àmọ́ nígbà mí tea ni má fẹ́ràn gidigidi nítorí pé tea jẹ́ ohun kan tí mo máa ń rí mú ní gbogbo ìgbà tí mo gbọ́jọ́. Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa mu tea nígbà tí mo gbọ́jọ́ nítorí pé tea jẹ́ ohun tó máa ń ṣàrà mí lóre.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Nígbà tí màá n ṣe ìmọ́tótó ilé mi. Ìmọ́tótó jẹ́ ohun tí èèyàn máa ń ṣe nígbà tí gbogbo ilé bá ti dọ̀tí àbí tí aṣọ rẹ, bàtà rẹ, fáànù rẹ, tébùù rẹ, ṣíà rẹ, bẹ́ẹ̀dì rẹ àti gbogbo ohun tó ń bẹ nu ilé, tó bá ti dọ̀tí. Ó ní ẹ̀tọ́, ẹ̀tọ́ ni fún ènìyàn láti kó gbogbo rẹ̀ síta láti gbá ilé náà láti jẹ́ kí gbogbo e kó wà ní mímọ́. Nítorí náà ni ìmọ́tótó ṣe koko gẹ́gẹ́ bí èniyàn tí ó wà láyé tó dẹ̀ ní ìfẹ́ tó nílò ìlera ara rẹ̀. Nígbà tí màá ń ṣe ìmọ́tótó mi ni ìgbà tí ọ̀sẹ̀ bá ti parí. Ikeyin ọ̀sẹ̀ ni màá ń ṣe ìmọ́tótó mi. Nítorí pé ìgbà náà ni màá ni àkọkọ àti igbà láti ṣe gbogbo rẹ̀.

Báwo ni o ṣe máa ń bí, o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Oníbàárà pé oríṣìíríṣìí. Ṣé àwọn oníbàárà òkè òkun ni? Àbí ṣe àwọn oníbàárà tí ó wà ní ibibaye pẹ̀lú mi ní ìyen lórí orílẹ̀-èdè mi? Nítorí pé oníbàárà òkè òkun ó jẹ́ àwọn oníbàárà tí ẹ pé wọn ò gbọ́ èdè mi àbí wọn mọ̀ nǹkan tí mo sọ àfi tí bá sọ èdè wọn. Nítorí náà nígbà mi tí bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀ ní òkè òkun, máa wá ẹni kan tó máa jẹ́ agbẹnusọ̀rọ̀ mi tí ó mọ èdè oníbàárà náà. Nígbà náà ni màá ṣèlọ́ só pé kí oníbàárà náà máa bọ̀ àbí kí ó pè sórí ago mi. Àmọ́ tó bá jẹ́ àwọn elédè mi tájú wà ní orílẹ̀-èdè nigeria, èmi mọ bí ṣe máa ń fi èyíǹbó bá wọn sọ̀rọ̀ tí wọn máa gbọ́ àti tó sì máa yé wọn.